Kíni ó máa ń mú ọ rẹ́rìn? Nǹkan tó máa ń mú mi rẹ́rìn àríntàkitì ni tí mo bá ń wo, ẹ, nǹkan tó ń panilẹ́rìn, àwàdà kẹ́ríkẹ́rí ní orí ayélujára, àwọn nǹkan bá un ó máa ń mú mi rẹ́rìn. Nǹkan mìí tó tún lè mú mi rẹ́rìn ni tí mo bá ń kàwé tí ó bá ń panilẹ́rìn, àwọn ìwé akọni lọ́gbọ́n tí àwàdà náà ṣì tún wà níbẹ̀, inú mi a máa dùn, màá ma dà rẹ́rìn.

Ṣé o fẹ́ràn jìyàn? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kí máa jìyàn. Àmọ́ o, ìjiyàn tó bá mọ́ gbọ́n lórí tó sì ní, tó sì ní ǹkan tí èèyàn lè kọ́ níbẹ̀, nìkan ni mo mọ ìjiyàn. Èmi ò jí yan ka kan jìyàn lásán fún ìjiyàn. Èmi máa ń bá èèyàn ní àjọsọ ọ̀rọ̀ tí ẹni tí mo sì ń bá jìyàn tí ó kọ́ ọgbọ́n látara mi, témi ni ò sì kọ́ ọgbọ́n látara rẹ̀. Nítorí pé tí ò bá sí ọgbọ́n tí èèyàn lè kọ́ ní atara ìjiyàn, kí wá ni kókó rẹ̀?

Irú kọ̀ǹpútà wo ni o ní? Kọ̀ǹpútà tí mo ní, kọ̀ǹpútà HP ni orúkọ rẹ̀. Mo fẹ́ràn kọ̀ǹpútà mi nítorí pé ó dùn rí, ó dùn wò, ó ṣe ìgbéyàn gan. Ó sì ń ṣe iṣẹ́ tí mo fẹ́ kó ṣe ní dáadáa. Yàtọ̀ sí yẹn, mo fẹ́ràn rẹ̀ nítorí pé mo lè gbé e jáde, tó dùn gbé e jáde dáadáa, ó kéré máa níwọ̀nba. Ǹkan tí mi wá fẹ́ lára kọ̀ǹpútà òun ni pé bátìrì rẹ̀ kò pẹ́ mọ́ tó fi ń já, kò sì tí ò bá sì ti sí iná ìjọba àbí jẹnẹrétọ̀ kò ní ṣiṣẹ́ nítorí ìdí èyí ó ṣe é ṣe kí ń pààrọ̀ ẹ̀ ní àìpé jọjọ tí owó bá ti dé.

Ìgbà wo ni o kẹ́yìn kọ ìgbékalẹ̀ iṣẹ́? Mo kẹ́yìn kọ ìgbékalẹ̀ iṣẹ́ ní ọdún ẹgbẹ̀rún méjì ó lé méjìdínlógún. Ni oṣù May ni mo bẹ̀rẹ̀ iṣẹ́ ọ̀ hún, mo sì kọ ìgbékalẹ̀ iṣẹ́ ní oṣù September, oṣù kẹsàn-án, nítorí pé mo rí iṣẹ́ òmíràn ni láti ṣe. Iṣẹ́ tí mo ń ṣe yìí, tí mo fi kalẹ̀ yìí, mo fẹ́ràn iṣẹ́ náà gidigidi ṣùgbọ́n kò í ṣe iṣẹ́ tí ó lọ títí. Iṣẹ́ ẹ fún ìgbà díẹ̀ ni àti wípé àwọn ànfàní tó wà níbẹ̀ kò tó nǹkan. Ìgbà tí mo wá rí iṣẹ́ mìíràn tí ó ní ànfàní tó pọ̀ bí i, ẹ, owó ìfẹ̀yìntì, tí owó ìfẹ̀yìntì torí rẹ̀ ló jẹ́ kí n fi, kí n fi iṣẹ́ tí mo ń ṣe yẹn, kí n fi sílẹ̀.

Nígbà wo ni o máa ń ra epo fún ọkọ̀ rẹ? Hmm, ìbéèrè yìí èmi ò mọ bí èmi ó ṣe dáhùn nítorí pé èmi ò ní ọkọ̀. Bẹ́ẹ̀ ni, mi ò sì lówó tí mo lè fi ra ọkọ̀. Mo máa ń wọ ọkọ̀ tí ọkọ̀ gbogbogbò tí gbogbo èèyàn ń wọ̀ ni. Ìgbà mìíràn dè ẹ́ ni mo máa ń gbé kẹ̀kẹ́, ìgbà míì mo máa ń gbé ọ̀kadà àbí mọ́tò ẹ̀rọ mìíràn. Èmi ò wọ̀, èmi ò ní ọkọ̀ tèmi. Dipodipo ti ń wà fi ra epo.

Kí ni oúnjẹ àkàrà tí o fẹ́ràn jù? Oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù ni àkàrà àti ẹ̀kọ, kì í ṣe ẹ̀kọ̀ tútù o. Ẹ̀kọ̀ ògìrì tí a fi ògì ṣe tó gbóná láwùláwù láàárọ̀ kùtùkùtù, pàápàá jùlọ ní ọjọ́ Saturday tí a mọ̀ sí ọjọ́ Eti, ọjọ́ Eti ni mo fẹ́ran-- ní tí a mọ̀ sí ọjọ́ àbámẹ́ta ni mo fẹ́ràn jùlọ láti máa jẹ.

Ṣé o máa ń dé ní àkókò? Bẹ́ẹ̀ni o, èmi máa ń dé ní àkókò. Èmi fẹ́ràn kí emi máa dé gbogbo ibi tí èmi bá ń lọ ní àkókò. Àmọ́ edé yìí ó ti fẹ́ mọn yàtọ̀. Nítorí pé ta bá ní òde ìnáwó tí n bá tètè dé bẹ́ẹ̀, mo mọń ri wípé ó máa ń dàbí ẹni pé èmi nìkan mo kọ́kọ́ dé bẹ́ẹ̀ ni. Wákàtí kan, wákàtí méjì, wákàtí mẹ́ta, èèyàn kankan àmi ò ní tìí dé. Ó sì mọ́ ojú sì máa ń run mi bákan bákan. Ojú máa ń kún mi. Nítorí ìdí èyí, mo máa ń fi ọjọ́ díẹ̀ igba àsìkò díẹ̀ sílẹ̀ kí n tó lọ síbi òde ìnáwó. Àmọ́ fún àwọn nǹkan mí bí iṣẹ́ ju-- bí iṣẹ́ mi àti òwò mi, mo máa ń tètè dé bẹ́ẹ̀. Mo fẹ́ràn kí n mọn tètè dé, kí n máa dé ní àkókò.

Báwo ni ìbáṣepọ̀ rẹ pẹ̀lú olórí iṣẹ́ rẹ? Ìbáṣepọ̀ tó dán mọ́rán lèmi àti olórí iṣẹ́ mi ni, nítorí pé mo jẹ́ ẹnìkan tí ó máa ń tètè dé ibi iṣẹ́ ní àkókò, mo sì máa ń ṣe nǹkan tó bá yẹ kí n ṣe lásìkò. Ni àfikún, mo tún mọ̀ ń ṣe àwọn nǹkan mi tó ṣe pé n ò tí ẹni tí sọ pé kí n ṣe tí mo mọ̀ pé nǹkan tó yẹ ni láti ṣe. Fún ìdí èyí, mo ní àjọṣepọ̀ tó dán mọ́rán pẹ̀lú èmi àti olórí iṣẹ́ mi.

Kókó ẹ̀kọ́ wo ni o fẹ́ràn jù nígbà èwe? Nígbà èwe, kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù nígbà èwe ni èdè gẹ̀ẹ́sì, torí pé èdè gẹ̀ẹ́sì ó rọrùn fún mi láti kọ́ àti láti mọ̀. Kò sì yẹ̀rọ, kò rújú rárá bó ti wù kó mọ̀. Baá bá fi wé kó ẹ̀kọ́ ìṣirò, ìṣirò le fún mi gan láti mọ̀. Nítorí ìdí èyí, mo fẹ́ràn èdè, èdè gẹ̀ẹ́sì gan.

Kí ni ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́? Mo fẹ́ràn láti máa kọ́ nípa èdè sísọ, bí i èdè ìlú oríṣiríṣi. Mo fẹ́ràn láti mọ̀, àmọ́ nítorí pé kò sí owó, mi ò tí ì kúrò ní ìlú Nàìjíríà rí. Ẹ̀dẹ̀ tí mo wá fẹ́ ǹkan tuntun tí mo fẹ́ kọ́ ni èdè Jamaní. Mo fẹ́ kọ́ bí wọ́n ṣe ń sọ èdè Jamaní. Mo fẹ́ kọ́ gbogbo ǹkan nípa rẹ̀. Mo fẹ́ kọ́ ìyẹn. Mo dẹ̀ tún fẹ́ kọ́ bí èèyàn ṣe ń ṣe igbákejì láti ilè, tí àwọn olóyìnbo ń pè ní virtual assistant. Mo fẹ́ kọ́ ìyẹn náà.

Ṣé o ti ṣìnà rí? K'élédùà má jẹ à ṣìnà, má jẹ à pàdánù. Ehn, èmi jẹ́ èyàn kan tí kò lójú ọ̀nà rárá nítorí ìdí èyí láìsẹ́ èèkan, láìsẹ́ èèméjì èmi ìí sábàá mọ ọ̀nà. Fún ìdí èyí tí mo bá ti lọ ibìkan lẹ́ẹ̀kan, ií n tún ni lati lọ bí ẹ̀èmejì, bí ẹ̀èmẹta kí n tó mọ ojú ọ̀nà náà. Fún ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo máa ń ṣìnà. Ọlọ́un mó jẹ a ṣìnà.

Báwo ni o ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́? Mo máa ń ran àwọn ènìyàn lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀. Ìgbà mìíràn wà tí ó jẹ́ pé tí àgbàlagbà tó bá ń lọ, mo lè bá wọn gba ẹrù wọn kí n bá wọn gbé dé ibi tí wọ́n ń lọ. Ìgbà mìíràn sì wà tó ṣe pé ìmọ̀ràn lásán lelomií ń fẹ́. Ìgbà mìíràn wà tó ṣe pé owó lẹ́lomii ń fẹ́ pé kí n yà wọn ọ̀pọ̀lọpọ̀ ààyè leeyan tí lè ṣe ìrànlọ́wọ́. Ìgbà mìíràn wà tó ṣe pé iṣẹ́ tí mo lè rí iṣẹ́ kan tí mo rí pé èèyàn yìí yóò ṣe àǹfààní fún tí ẹ sì fi wọ́n sí ọ̀nà náà. Ọ̀nà wà, ààyè wà láti ṣe ìrànlọ́wọ́. Èmi re sì rujú mi ń kọ̀ láti ṣe ìrànlọ́wọ́ ní ìgbà tí mo bá ní bí ipa.

Ṣé o máa ń tan ìkíni lórí fóònù rẹ? Bẹ́ẹ̀ ni, mo máa ń tan ìkíni lórí fóònù mi. Ìkíni ó pé oríṣiríṣi. Ó lè jẹ́ pé ìkíni fún ọdún tuntun, ìkíni fún ọjọ́ Jímọ̀, ìkíni fún ọdún Kérésìmesì, àbí ìkíni fún ọdún iléyá àbi odun àwẹ̀. Èmi máa ń tan ìkíni lórí fóònù mi. Yálà, ní àti pípé tàbí méséjì tàbí lórí WhatsApp.

Ṣé orí máa ń fọ́ ọ? Hun. Bẹ́ẹ̀ni, orí máa ń fọ́ mi lẹ́ẹ̀kọ̀kan. Ni tí mi ò bá sùn púpọ̀, bó ṣe yẹ kí n sùn tó, àbí tí oorun bá ń kùn mí tí mi ò bá ro rún ń sùn. Tàbí nígbà mìíràn wà tí mo bá ti ṣiṣẹ́ tó bá ti rẹ mí gan, ìgbà mìíràn sì wà tó ṣe pé tí n bá wé gèlè tó bá ti fún mi púpọ̀ jù tàbí fìlà tó bá fún mi púpọ̀ jù lórí, orí a máa fọ́ mi. Tí n bá sì ti farabalẹ̀ tí mo sùn, tí mo tú gèlè, tí mo sùn, tí mo jí, yóò lọ. Tí ò bá wà, tí orí fífọ́ náà ò bá wà lọò, mo lè lọ lo òògùn òyìnbó tí a mọ̀ sí parasitamọ́ọ̀.

Níbo ni o fẹ́ lọ sí ìsinmi? Tó bá jẹ́ pé mo ní ipá, mo fẹ́ lọ sí ìsinmi ní ìlú òkè. Ìlú òkè bí i Jakarta ní orílẹ̀ èdè Indonesia, mo fẹ́ràn rẹ̀ púpọ̀, pàápàá jùlọ àwọn ibi tí ó rẹwà ń bẹ, mo fẹ́ràn rẹ̀ púpọ̀. Àwọn ibo mìíràn bí i Paris ní ìlú Faransé, ibẹ̀ náà ó wù mí láti lọ, láti lọ ṣe ìsinmi ń bẹ, èmi nìkan tàbí èmi àti àwọn ẹbí mi.

Ṣé o ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí? Bẹ́ẹ̀ni, mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí. Mo ṣe iṣẹ́ ọ̀fẹ́ lọ́pọ̀lọpọ̀. Irú iṣẹ́ ọ̀fẹ́ tí mo ṣe ni pé mo kọ́ àwọn ọmọ ní ẹ̀kọ́. Ẹ̀kọ́ ìmọ̀ ìjọba ni mo kọ́ wọn. Ọ̀fẹ́ sì ni mo kọ́ wọn pẹ̀lú ín gbowo kankan lọ́wọ́ wọn nítorí pé kí èèyàn kó mọ̀ pín mímọ̀ nǹkan tó dáa gbáà ni. Inú mi sì máa ń dùn tí mo bá lè kọ́ àwọn ọmọ tí wọ́n sì mọ̀

Ṣé o ní ètò àbò kọ̀ǹpútà? Mi ò ní ètò àbò kọ̀ǹpútà o. Ètò àbò kọ̀ǹpútà ó jẹ́ ǹkan tí èèyàn ń fowó ra tó sì wọ́n. Èmi ò wá le ra. Àmọ́, àwọn ètò àbò tó bá kọ̀ǹpútà mi wá láti ilé iṣẹ́ tí wọ́n ti ṣe, ó sì wà lórí rẹ̀. Wọ́n ni mò ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí.

Ṣé o ní ọgbà? Mi ò ní ọgbà o. Kò bá wùn mí púpọ̀ láti ní ọgbà, nítorí mo fẹ́ràn kí ma gbìn ǹkan. Mo fẹ́ràn ǹkan èso kí n gbìn. Mo sì fẹ́ràn àwọn ǹkan bí ẹ̀fọ́ ewédú, ilá kó wà nínú ọgbà mi. Mo sì fẹ́ràn láti máa sin adìẹ àti ẹranko. Àmọ́ owó kò jẹ́ kí n lè ní ọgbà. Ilé mẹ̀rẹ̀ntì ni mò ń gbé. Kò sì sí ọgbà ń bẹ́ẹ̀ tí mo lè máa lò fún àwọn ǹkan tí mo fẹ́ ṣe.

Àkókò mélòó ni o máa ń lọ sùn? Mo máa ń lọ sùn ní bí agogo mẹ́sàn-án. Ìgbà mìíràn wá wà ó tí mo máa ń lọ sùn ní agogo mẹ́wàá àbí mọ́kànlá. Tó bá jẹ́ pé mo rí oorun díẹ̀ sùn lọ́sàn-án, mo n tètè lọ, n tètè n pè kí n tó lọ rí sùn lálẹ́. Àmọ́ tó bá jẹ́ pé mi ò sùn lọ́sàn-án, ó tuntun wa rẹra, n pè kí n tó lọ sùn. Gbogbo àkókò tí n bá wá lè lọ sùn, kódà kín sùn lágo méjìlá. Agogo márùn-ún sí márùn-ún àbọ̀ náà ni n jí láàárọ̀ nítorí pé n lọ ibi iṣẹ́, n ṣì sin Ọlọ́run mi láàárọ̀ kùtùkùtù.

Báwo ni o ṣe máa ń jí ní òwúrọ̀? Gẹ́gẹ́ bí mo ṣe sọ, èmi máa ń dìde jí ní òwúrọ̀, o àwúrọ̀ kùtùkùtù ni mo máa ń jí. Àmọ́ ago ni máa ń jí mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Torí pé mo ti fi ago mi sí ayé, ago márùn-ún sí ago márùn-ún àbọ̀ kò jí mi. Òun ni ó sì jí mi láàárọ̀ kùtùkùtù. Tó bá ti dún, mo ti dìde. Ọjọ́ ti bẹ̀rẹ̀ náà nu.

Ṣé o ti dúró lílo ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí? Bẹ́ẹ̀ni, ìgbà kan wà tí mi ò ní ẹ̀rọ ayárabíàṣá. Fún àkókò yìí mi ò lo ẹ̀rọ ayárabíàṣá nítorí pé mi ò lè rà á. Ìgbà tó yá tí mo wá ní owó tí mo rí owó kójọ tí mo fi rà á, mo bẹ̀rẹ̀ sí ní lo ẹ̀rọ ayárabíàṣá mi yìí. Mo sì ń gbádùn rẹ̀ lílò.

Ṣé WiFi rẹ yára tó? Àh, èmi ò mọ̀ lo WiFi. Data ni mo máa ń lò. Data àwọn MTN ni mo máa ń rà lóṣooṣù. Tó bá sì ti tán, màá tún rà ìmí. Èmi è lo WiFi o. Fún ìdí èyí, mi ò mọ̀ bóyá WiFi tó bá dé bí yóò yára àbí kò ní yára. Ìdí tí mo fi ń lo MTN ni pé òun ló yára jù lọ ní àdúgbò tí mò ń gbé. Òun náà sì ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń lò bí torí ẹ ló jẹ́ kí n máa lò ó.

Ṣé o máa ń pa owó pamọ́? Bẹ́ẹ̀ ni, mo máa ń kó owó sí ilé ìfowópamọ́. Tí èmi bá ti gba owó oṣù, màá kó díẹ̀ pamọ́. Àwọn owó yìí ẹni tere èjì tere mo mọ̀ pé yóò padà di ǹkan kan. Nígbà mìíràn o, ẹru a máa bà mí láti fowó pamọ́ nítorí àwọn ilé ìfowópamọ́ yìí wà máa ja owó púpọ̀ lára owó tí èèyàn bá fi pamọ́.

Nígbà wo ni o máa ń fọ aṣọ? Ni gbogbo ọjọ́ Àbámẹ́ta ni mo máa ń fọ aṣọ nítorí pé ní àárín ọ̀sẹ̀ n le raye máa fọ aṣọ àti pé, àti pé gan-an ìgbà mìíràn wà tí won ní múnádé tí ń fi fi ẹrọ ìfọ aṣọ mi fọ aṣọ. Fún ìdí yìí ní ọjọ́ Àbámẹ́ta, gbogbo ọjọ́ Àbámẹ́ta mo máa ń fọ aṣọ. Ṣùgbọ́n tí won bá múnádé ní ọjọ́ Àbámẹ́ta o, mi fọ ní ọjọ́ Àìkú tàbí ní ìrọ̀lẹ́ ọjọ́ Ajé.

Àkókò mélòó ni o máa ń jẹ oúnjẹ alẹ́? Èmi fẹ́ràn kí n máa tètè jẹ oúnjẹ alẹ́. Ní ìgbà míràn, mo lè jẹ oúnjẹ alẹ́ ní ago mẹ́rin ìrọ̀lẹ́. Àmá ní ìgbà míràn, mo lè sun síwájú díẹ̀ tí mio bá tètè dáná tán kí n jẹ ní ago méje àbọ̀. Oúnjẹ alẹ́, èmi o fẹ́ kí n pé kí n tó jẹ oúnjẹ alẹ́. Èmi o sì ń jẹ oúnjẹ òru. Oúnjẹ tí bá ti jẹ lálẹ́ náà ni ń jẹ sun títí tí ilẹ̀ yóò fi mọ́.

Ṣé o wọ gíláàsì rárá o. Èmi ò wọ gíláàsì torí mii ní àrùn ojú kankan. Ojú mi ó mo geére iọpẹ́ fún Olúwa. Fún ìdí èyí, èmi ò wọ gíláàsì o. Tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nígbà kan rí, mo máa ń wọ gíláàsì àti fi wo ẹ̀rọ ayára bí àṣá kí ojú má bàa dùn mi nítorí iná tó wà níbi ẹ̀rọ ayára bí àṣá yẹn ó ti pọ̀jù fún ojú mi. Àmo níìsínyii, mo ti dín bi mo ṣe ń lo ẹ̀rọ ayára bí àṣá kù. Fún ìdí èyí, èmi ò wọ gíláàsì bí mo ṣe ń wọ̀ tẹ́lẹ̀ mọ́.

Nígbà wo ni o kẹ́yìn gun ọkọ̀ akẹ́rù? Ọkọ̀ akẹ́rù. O ti pẹ́ tí mo ti gun ọkọ̀ akẹ́rù gbẹ̀yìn. Ìgbà tí mo gun ọkọ̀ akẹ́rù gbẹ̀yìn ni ọdún ẹgbẹ̀rún méjì ó lé mẹ́tàdínlógún. Ni ọjọ́ náà lọ́hùn, mo lọ sí ilé-ẹ̀kọ́ gíga Fásitì mi. Mi ò wá rí ọkọ̀ tí yóò gbé mi wálé. Ọkọ̀ akẹ́rù kan ló pàdé mi lọ́nà tó ní ṣe mo kí n ká lọ. Mo sì ní, "O ṣeun." Òun ni mo tẹ̀lé tí mo tẹ̀lé dé ibi tí n ti rí ọkọ̀ èrò.

Báwo ni o ṣe máa ń kojú ìdènà ọkọ̀? Íkọjú ìdènà ọkọ̀ nígbà tó jẹ́ wí pé ọkọ̀ èrò ni mo máa ń wọ, inú kí ń wọ kẹ̀kẹ́ tàbí kí ń gbé ọ̀kadà àbí kí ń wọ ọkọ̀ èrò elérò púpọ̀. Tóbá jẹ́ pé ọ̀kadà mo gbé, ko i sí ìdènà ọkọ̀ púpọ̀ lọ́nà nígbà tó jẹ́ wí pé ọ̀kadà jẹ́ ǹkan tó kéré ẹsẹ̀ méjì ni. Àmọ́ tó bá jẹ́ pé kẹ̀kẹ́, inú kẹ̀kẹ́ mo wà, ń dúró náà ni n ni ǹkan tí mo fẹ́ ṣe ṣi. Tóbá jẹ́ pé inú ọkọ̀ èrò púpọ̀ ni mo wà tí mo wá ń kanjú, n bọ́lẹ̀ inú ọkọ̀ náà ni ó ń lọ rí gbọ̀kadà.

Kí ni ètò rẹ fún ìparí ọ̀sẹ̀? Ìparí ọ̀sẹ̀ jẹ́ ìgbà tí èmi máa ń fi ń ṣin mi. Nítorí pé gbogbo ojúmọ́ kọ́ ni iṣẹ́, iṣẹ́, iṣẹ́ sì kọlò owó. Tí ọmọdé bá ṣiṣẹ́ ṣiṣẹ́, ó yẹ kó ní àsikò igbádùn. Ìparí ọ̀sẹ̀ mi yálà kí n fi sùn, tó bá yá kí n dìde, kí n gbádùn pẹ̀lú ẹbí mi. Tàbí kí èmi àti ẹbí mi ká jọ jáde, ká ṣeré jáde. Ǹkan tí mo máa ń ṣe fún ìparí ọ̀sẹ̀ náà. Mo sì tún máa ń fi ìparí ọ̀sẹ̀ mi fi máa ń tún ilé ṣe, mo fi máa ń tún ara ṣe, mo máa ń fi ń fọ aṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Irú aṣọ wo ni o fẹ́ràn wọ̀? Èmi fẹ́ràn láti máa wọ ṣòkòtò àtẹ wù nítorí pé aṣọ ṣòkòtò àti ẹwù ó rọrùn fún mi gan láti wọ̀ nítorí pé ọ̀kadà ni mo máa ń sábà gbé àti kẹ̀kẹ́. Tí èèyàn bá sì wà nínú irú àwọn ọkọ èrò báyìí, kí èèyàn jókòó, kó jókòó kó ṣe mọ́ra yí ni kó sara, para í dáadáa, kó kò ara jọ ló da. Kò yẹ kí èèyàn jókòó, kí èèyàn yà dílẹ̀. Nítorí ìdí èyí, mo fẹ́ràn kí n máa wọ ṣòkòtò àtẹ wù ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Àmọ́ tó bá jẹ́ ọjọ́ Jímọ̀ ni èmi fẹ́ràn kí n máa wọ ankara. Ankara kaba ni mo fẹ́ràn kí n máa wọ̀ ní ọjọ́ Jímọ̀ àti gèlè àti iborùn.

Nígbà wo ni o fẹ́ràn kí o máa ṣe ìmọ́tótó ilé rẹ? Mo fẹ́ràn kín máa ṣe ìmọ́tótó ilé mi ní ọ̀yí ìparí ọ̀sẹ̀, pàápàá jùlọ ní ọjọ́ àìkú. Gbogbo ilé tó bá ti dọ̀tí, gbogbo ibi tó dọ̀tí ní gbogbo korokoro tí èèyàn ò rí gbá ní inu ọ̀sẹ̀ láàárín ọ̀sẹ̀ ni kí èèyàn tún ṣe ní ọjọ́ àìkú, kí èèyàn sì nu gbogbo ilẹ̀.

Gíga tó ga tó. Mo ga tó iwọn bàtà márùn-ún ó lé ní mẹ́ta. Ìwọn bàtà márùn-ún ó lé ní mẹ́ta. Èmi ò ṣe ẹni tó ga púpọ̀, èyí sì ṣe òrè bí àràrá tó kúrú. Mo ga ní ìwọn bàtà mi bí Olúwa ṣe dá mi.

Ṣé o ní aṣọ òtútù? Bẹ́ẹ̀ni, mo ní aṣọ òtútù tí mo máa ń wọ̀. Aṣọ òtútù bí i sweater àti pullover tí mo máa ń wọ̀ lásìkò òtútù. Mo tiẹ̀ ti wàró wípé ní oṣù December yìí, màá tún wọ aṣọ òtútù náà ni. Àmọ́ bí Ọlọ́run ti tó, òtútù ò wá, ooru ló wá ní oṣù yìí. Oṣù January náà dé, òtútù náà tí a ti sọ pé ọyẹ́ ni ó wà, ọyẹ́ ò wá, ooru náà ló tún wá. Fún ìdí èyí, ó ti pẹ́ tí mo ti wọ aṣọ òtútù mi, àmọ́ mo sì nílé tí mo ti ká pamọ́ síbí kan.

Ìgbà mélòó ni o máa ń wo ojú àwòrán lójoojúmọ́? Èmi òi ṣe ẹni kan tí ó máa ń gbé àwòrán rìn. Nítoríi pé àwòrán búbu kò mọ̀ mi lára rárá. Àmo n òó, mo ní àwòrán nínú yàrá mi tí mo máa ń wò tí mo bá fẹ́ múra láàárọ̀. Tí mo bá sì dé láti ibi iṣẹ́, àwòrán náà ni màá tún wò. Àwòrán yìí gbogbo ìgbà tí mo bá ti ń lọ tí mo bá ń bọ̀ nínú yàrá mi, ó wà nbẹ̀ kolọ́bí kan. Àwòrán, ìgbà tí mo máa ń wo àwòrán nìyẹn, mi ń gbé àwòrán rìn sínú àpò.

Irú ìbọ̀sẹ̀ wo ni o fẹ́ràn wọ̀? Èmi oo wọ ìbọ̀sẹ̀ o, nítorí pé ìlú tá wà yìí òru ó pọ̀ gan. Bàtà tó sì bu ẹsẹ̀ ni mo máa ń wọ̀. Fún ìdí èyí, èmi yóò wọ ìbọ̀sẹ̀ lẹ́yìn tí mo bá ti wọ bàtà ó ti tán. Bí mo ṣe máa ń ṣe rí.

Kí ni àwọn ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́ fún iṣẹ́ rẹ? Fún iṣẹ́ tí mò ń ṣe, àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ ni bí èèyàn ṣe ń lo kọ̀ǹpútà fún ìṣirò. Àwọn èdè kan wà fún kọ̀ǹpútà tó ìṣirò tó ṣe pé yóò wúlò fún mi níbí iṣẹ́ mi. Àwọn bí Python, bí R. Àmọ́ mo lẹ́ bi ìṣirò púpọ̀ mi sì tètè mọ̀. Nítorí ìdí èyí, mi ò tíì lọ kọ́.

Ṣé owó tí ò ń gbà dára tó? Owó tí mò ń gbà ò tó nǹkan nítorí ní ìlú tí mo wà yìí, owó tí wọ́n ń sàn òun lókèérè jù ní gbògbò orílẹ̀èdè Nàìjíríà. Owó tí mò ń gbà kò dára tó, kò tó nǹkan. Nítorí rẹ̀, mo ṣe fẹ́ máa ṣe àwọn iṣẹ́ mi kún iṣẹ́ òjọ́ ọ̀ọ̀ mi. Ara rẹ̀ náà ni ilé tí mò ń ṣe yìí tí mò ń fi òhùn mi kalẹ̀ kí n ba lè rówó.